Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ tuntun ta ń pè fún Project Management. Project Management jẹ́ ohun kan tí ó dára fún iṣẹ́ mi, nítorí ó máa gbé mi dé ipò kan ní ibi iṣẹ́. Nítorí náà kọ́ mo fẹ́ kọ́ ohun tuntun yìí.

Bí mo ṣe máa ń dáhùn fóònù ibi iṣẹ́ mi ni pé, mo ma ri pé mo jade si'ítà lọ dáhùn fóònù mi nítorí pé a gbọdọ̀ dáhùn ìpè ní ibi iṣẹ́ nítorí ó máa ń, ó lè dáhùn tó kù díu ní iṣẹ́ wọn nítorí a gbọdọ̀ pariwú síta.

Rárá o, mi ò kí ń fín tùràrí. Tùràrí jẹ́ ǹkan tí àwon Mùsùlùmí máa ń lò. Ṣùgbọ́n èmi elédè Kristìtẹ́nì nìyẹn. Nítorínà kọ mi ò kí ń fín tùràrí. Mi ò kí ń fí tùràrí. Mo dẹ̀ rí wípé oun ṣì ǹkan tí mo lè rò wípé bí a mo máa ń fí ní ọjọ́ iwájú. Nítorínà ko mi ò kí ń fí tùràrí.

Bí i ẹmẹ, ẹmẹta ni mo máa ń jẹ ohun ọ̀sán. Ìgbà mìíràn wa mi ò ní jẹun nítorí pé kò ṣe dandan ni pé èèyàn jẹun ọ̀sán. Ṣo ìgbà mìí náà wa èèyàn máa fẹ́ ti bíi pé óún fẹ́ jẹ ohun ọ̀sán nítorí nà kọ́ ó máa ní lo latí jẹun. Ṣugbọn ko i ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹun ọ̀sán.

Gbé, mo sì máa ń kọjú ìdènà ọkọ̀ yín pé boya ti ń lọ ní ojú títì, tí bá yín pé ọkọ̀ mi dájú àbí pé bí a ó ṣe, n kankan n ṣe ọkọ̀ mi tó dájú, máa rí pé mo pe a tún ọkọ̀ mi ṣe, kó wá bá mi tún ọkọ̀ mi ṣe ní ibi tó ṣe pé dájú àbí kẹ́ kó wá gbe lọ sí ibi ilé iṣẹ́ rẹ̀ kó lè bá a tún ṣe lọ́hùn.

Nígbà kankan mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, nígbà mìíràn òkè mi ò kí ń má lo. Ìbò púpọ̀ náà wọ́n rẹ̀ mi, wọ́n máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn torí kí ohùn wọ́n bá lè jáde dáadáa.

Bí ìgbà mẹ́ta ni mo máa ń fọ eyín ní ojúmọ́ nígbà kọ̀ọ̀ko tàbí kè ìgbà méjì. Nítorí pé tin bá jí lówúró tí bá lọ ibi iṣẹ́ máa kọ́kọ́ fọnu náà. To bá dẹ̀ dále tí bá dé láti ṣe. Ṣùgbọ́n ọjọ́ tín bá lọ sí ibi iṣẹ́, máa rí dájú pé mo fọ eyín le mẹ́ta. Mo fọ eyín ní àárọ̀, ọ̀sán àti ale. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, ígbà méjì ni mo máa ń fọ nu ní ojojúmọ́

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Àwọn ìgbà mìíràn wà tí ọkọ̀ mi bá takú sónà, màá ríi wí pé tó bá jẹ́ nǹkan tí mo le tún ṣe ni, mo máa rí i dájú pé mo tún un ṣe kàkà pé ẹni tó máa tún ọkọ̀ ṣe. Ìgbà mìíràn kẹ́wàá tí nǹkan kan bá bàjẹ́ nínú ilé bíi ẹbí tẹlifíṣàn àbí àwọn ẹrọ ìbánisọ̀rọ̀, mo máa rí i pé mo tún wọn ṣe.

N kan tí mo máa ń ṣe láti tayọ̀ sára àwọn alábàáṣepọ̀ mi pé mo máa ń rí pé mo, mo máa ń rí pé mo bá wọn ṣeré àbí kẹ̀ tó bá, tó bá wà ní táyà wọn máa yá, mo máa rí pé, mo máa rí pé mo bá wọn ṣe nǹkan ayọ̀ tò máa múnú wòn dun.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Nígbà mìíràn tí bá ń jáde tí bá ri pé kò sí àsìkò láti jẹun nínu ilé, mo máa ń rí dájú pé mo jẹun nínú ọkọ̀ kí n tó dé ibi tí mò ń lọ. Tàbí kẹ̀, tí bá ń bọ̀ láti ibi iṣẹ́ tí bá rí pé máà pẹ́ dé lé ní alẹ́, mo máa ń rí dájú pé mo jẹun nínú ọkọ̀ mi, kí n tó dé ilé.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ní pé ìgbà mìíràn àwọn òṣìṣẹ́ mìíràn mọ̀ bọ́ yegbe iṣẹ́ wọn jáde dáadáa gẹ́gẹ́ bí iṣẹ́. Àwọn mìíràn wà, wọ́n kò máa ṣiṣẹ́ bí bá ṣe wù wọ́n, wọn ò kí ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n bá ti sọ fún wọn kọ́ iṣẹ́. Ìgbà mìíràn kẹ̀ a máa rí wípé ìdojúkọ àti bá àwọn alájọṣepọ̀ ṣe ọ̀rẹ́ ó wà láàárín àwọn òṣìṣẹ́.

Rárá o, èmi ò tíì lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí, ṣùgbọ́n mo ti rí ìgbà mìíràn tí àwọn ọ̀gá lé àwọn, àwọn ènìyàn kan kúrò ní iṣẹ́ nítorí pé wọ́n ṣiṣẹ́ won gẹ́gẹ́ bí iṣẹ́. Ìgbà mìíràn ke, àwọn mìí won kí ń tètè dé sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn íméèlì àìwúlò. Ìgbà mìíràn wà kẹ́, a kò máa wo íméèlì rárá ní pé àwọn íméèlì púpọ̀ wà n bẹ̀ tí kò wúlò. N torí nàa ko tá wa tí màá n gba àwọn íméèlì, mo máa ń rí dájú pé mo, mo yọ wọ́n kúrò nínú íméèlì mi kó má ba à lè dá àwọn íméèlì dúró tó ku dúró.

Oṣù tí nínú ọdún tí mo fẹ́ràn jùlọ ni oṣù ọdún kejìlá. Oṣù ọdún kejìlá jẹ́ ìgbà tí a máa ń ṣe ayẹyẹ púpọ̀, tí àwọn èèyàn máa ń péjọ, tí àwọn èèyàn máa ń wá sílé, tí àwọn èèyàn máa ń lọ sí ìlú. Oṣù yìí jẹ́ oṣù tí mo fẹ́ràn jùlọ.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ́ Mo ti kọ́ nkan tí a ń pè ní Cyber Security lórí Íńtánẹ́ẹ̀tì. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń kọ́ ohun tí a ń pè ní Data Analysis lọ́wọ́ báyìí. Óhun ni mò ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ báyìí n sin.

Nǹkan tí mo máa ń ṣe ní aṣalẹ ni pé tí bá dé láti ibi iṣẹ́ ní ago mẹ́sàn alẹ́, mo máa bọ́ sí ilé ìwẹ̀, máa kọ́kọ́ wẹ̀ náà, màá fọnu, màá se oúnjẹ tí màá jẹ. Tí bá jẹun tán, màá ríi pé mo tẹ fóònù mi díẹ̀, tí ó bá di ọwọ́ ìrọ̀lẹ́, ọwọ́ alẹ́ ni ọwọ́ ago mẹ́j, ní mẹ́ẹ̀s, mẹ́wàá, mo máa rí i dájú pé mo sùn.

Rárá o, èmi ò kí ń máa ń ọrùn nígbà tí n bá ń sùn, torí èmi ò kí ń máa ń orùn ní ojú ọ̀run. Ṣùgbọ́n ìgbà mìíràn wà tí àwọn mìíràn wà tí wọ́n máa ń orùn lójú ọ̀run nítorí boya sì torí sísanra wọn tàbí tó bá ti lọ jáde láti àárọ̀ tó bá ti ṣiṣẹ́ tó bá ti rẹ wọn tó bá ń sùn, wọn máa ń orùn. Ṣùgbọ́n èmi ò kí ń orùn lójú tí n bá ń sùn.